Mo máa ń dáhùn fóònù mi níbi iṣẹ́ ní ìdákẹ́jẹ́jẹ́, màá sì rí pé mo sọ̀rọ̀ tí ohùn mi rẹlẹ̀. Láì ṣe ọ̀nà láti fi ṣẹ̀dá mú àwọn tòkù tàjọ́ ń ṣiṣẹ́ yọlá nípa kí ń sọ̀rọ̀ sókè kó máa distract wọ́n nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Màá má sọ̀rọ̀ mi ní kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà tí mo bá wà níbi iṣẹ́ láì sì ṣe ohun tèmi ṣe àkóbá fún ẹni tó kù.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, màá jí ní bí i ago mẹ́fà, òkú bí i ogún ìṣẹ́jú nígbà tí mo bá ṣe àdúrà tí màá sì lọ mọ́ṣáláṣí láti lọ kírun. Láti má fi ṣe ìpalára fún iṣẹ́ mi, màá wá bẹ̀rẹ̀ mímúra lọ sí ibi iṣẹ́, nígbà kí n tún ilé ṣe, kí n dáná oúnjẹ tí màá jẹ, kí n ṣe ìtọ́jú ilé àti nǹkan tó yẹ kí n ṣe kí n tó kúrò nílé. Ní díẹ̀ elé yìí, mo jẹ́ ẹni tó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti má jẹ́ kí iṣẹ́ àbí ẹ̀sìn mi kó pa iṣẹ́ mi lára.

Tí mo bá fẹ́ fún èèyàn ní ẹ̀bùn, màá rí i dájú pé mo wo irú, irú bí ẹni náà ṣe jẹ́. Àwọn ẹlòmíi wà gẹ́gẹ́ bí àwùjọ wá seri lení, ohun tí mo fẹ́ràn kí n máa fún èèyàn lẹ́bùn ni bí oúnjẹ jíjẹ torí mo wà ní àwùjọ tí ìyá oúnjẹ jíjẹ ń jẹ àwọn èèyàn lọ́nà tó pọ̀. Fún ìdí eléyìí, mo fẹ́ràn kí n máa fún èèyàn ní ẹ̀bùn oúnjẹ jíjẹ àti nǹkan múmu nígbà tí mo bá rí ẹbí wọn pé wọ́n nílò oúnjẹ ju nǹkan mìíràn lọ. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n máa fún èèyàn ní ẹ̀bùn nǹkan jíjẹ lọ́pọ̀lọpọ̀

Àwọn nǹkan tí mo fi sí inú àpò owó mi, mo fi owó síbẹ̀, mo sì fi káàdì ìdánimọ̀ ti ibi iṣẹ́ mi síbẹ̀, mo sì fi káàdì wélébé ta fi ń ṣe ìpolówó ọjà ilé iṣẹ́ mi, mo fi síbẹ̀, mo sì fi àwọn bí i káàdì ta fi ń gbowó gẹ́gẹ́ bí ATM mo fi sínú ẹ̀. Ìyẹn jẹ́ àwọn nǹkan tí mo fi sí inú àpò owó mi.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni ìdojúkọ, ìdojúkọ ọkọ́ torí mo, mo ṣe àfẹ́ku ọkọ́ torí iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí mo bá ṣe iṣẹ́ tán níbi kan tí màá ṣe kó àwọn irinṣẹ́ lọ sí ojú, ojú pọ̀nà mìíràn. Fún ìdí eleyi, màá ṣeṣe máa dúró dé ọkọ́ kí n wá ọkọ́ tí màá fun lówó láti bá mi kó irin iṣẹ́. Ìdojúkọ tí mo ní ni kí n ní ọkọ́ tí màá máa fi kó irin iṣẹ́ mi láti ojú kan sí ojú mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Tí mo bá jáde lọ, bóyá mo jáde lọ fún iṣẹ́, tí mo bá sì rí ǹkan kan tí mo need ki ń ti ẹ̀dà rẹ̀ sílẹ̀, màá rí pé mo mú gègé mi jáde àti ìwé pélébé tí màá sì kọ ọ́ sílẹ̀. Tí mo bá wà ní ẹnu iṣẹ́, gbogbo ǹkan tí mo bá rí, màá kọ ọ́ sílẹ̀. Àbí tí mo bá ń rin ìrìnàjò, either ìrìnàjò afẹ́ni, àbí mo jáde pẹ̀lú àwọn ẹbí mi, màá mú ìwé pélébé àti gègé ìkọ̀wé mi lọ́wọ́, màá kọ ọ́ kalẹ̀ kí ń tó lọ sí ẹ̀dà rẹ̀ sínú kọ̀ǹpútà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Nígbà tí mo bá jáde tí mo bá wá àwọn oníbàárà tuntun lọ, tí mo bá rí pé wọ́n ko ọjà fún wọn àbí mo bá wọn ṣiṣẹ́ tí mi ò sì rí wọn kí wọ́n pè mí padà. Ni àkókò tí mo ó retí ìpè wọn, màá rí pé mo pè wọ́n. Bo yá kí n béèrè báwo ni iṣẹ́ tí mo bá wọn ṣe, ṣe iṣẹ́ náà dára àbí kò dára ni wọ́n ó ṣe pè mí mọ́. Màá rí dájú pé mo mọ ìdí tí mi ò bá rí wọn padà. Màá pè wọ́n láti mọ ìdí àbí láti mọ bí ọjà wọn tí ṣe ń lọ.

Mo jẹ́ ẹni tí kò ní irun lára dáradára, so fún ìdí eléyì mo yan Saturday àbí Sunday tó bá kẹ́yìn oṣù láàyò láti máa ṣe gígé irun mi tí màá rí pé mo gé irun mi sí oríṣìíríṣìí ẹ̀dà tó bá wù mí, màá sì rí pé mo gé gbogbo irun tó bí tí wọn tí ń wù lára mi. Mo ya ọ̀sẹ̀ tó bá parí Ọ̀ṣùn ni mo máa ń ṣe. Fún ìdí èyí, mo jẹ́ ẹni tó máa ń gẹ irun mi lẹ́ẹ̀kan lóṣù.

Mo máa ń rántí ọ̀rọ̀ asìnà mi nípa kí n lọ wo ìwé pélébé tí mo máa ń fi ń kọ ǹkan sílẹ̀. Màá kọ ǹkan sílẹ̀ nígbà tí mo bá rí pé mo bá fẹ́ gbàgbé yálà àkókò tó ṣẹlẹ̀ ni àbí bí ǹkan náà tí ṣe lọ nígbà tó ṣẹlẹ̀. Màá lọ wo ìwé mi tí mo bá rántí àbí tí mio ò bá rántí ẹ̀ ní ekúnrẹ́rẹ́. Màá lọ wo inú ìwé pélébé tí mo máa ń fi ń kọ àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí mi sí.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nípa kí n pè wọ́n ní orí fóònù, kí n sì bèèrè bí ọjà wọ́n ti ṣe ń lọ àbí kí n mọ ìdójúkọ tí wọ́n ní. Boyá wọ́n ní ìdójúkọ kan àbí ikejì nípa ọjà tí ajo ń bá ara wa rà. Tí mo bá wá rí pé mo pè wọ́n yálà ọwọ́ wọ́n kún, wọn ò le gbé kọ́, wọn ò le gbé ìpè mi, màá rí dájú pé mo wa wọ́n lọ sí ṣọ́ọ̀bù wọn kí n bèèrè àlááfíà wọ́n àbí kí n bèèrè kudiekudie àbí bí ọjà wọ́n ti ṣe ń lọ sí.

Ẹbí mi jẹ́ ǹkan tí mi ò le fi ṣeré rárá. Bí àká náà ṣe ní isẹ́ mi jẹ́ ǹkan tí mi ò le fi ṣeré tó jẹ́ ọ̀nà isẹ́ ló ń fún mi ní owó tí mo fi ń bọ́ àwọn ẹbí mi. Màá rí dájú pé mo fi àkókò ẹbí mi sílẹ̀. Àjàjà bí ìgbà ìsinmi àbí ìsinmi ọ̀sẹ̀ tí mo bá ní, màá rí dájú pé mo lo pelu awon ẹbí mi. Njọ́ náà tí mo bá sì lọ sí ibi isẹ́, tí mo bá tí ń kúrò ní ibi iṣẹ́ gbééré báyìí, mò ń lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi nìyẹn. So ẹbí mi jẹ́ ǹkan tí mi ò fi ń ṣeré rárá tí mo sì fún wọn ní àkókò nígbà tí mo wá síṣẹ́ tán, màá wà pẹ̀lú àwọn ẹbí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán torí mo jẹ́ ẹni tó máa ń tètè jí ní òru kùtukùtu. Fún di ẹyì, láti rí pé mo ṣé, mo ṣé mo sun oorun láti rí pé ara mi le fún ilé, ilé kókó ara mi. Tó bá di ọ̀sán, àkókò tí mo fi sílẹ̀ tí mi ó sùn lóru, màá rí pé mo sun orun náà ní ọ̀sán. Nígbà tí mo bá wà níbi iṣẹ́ tí mo bá rí pé ó fẹ́ mọ rẹ̀ mí, màá fi àsìkò lẹ̀. Bọ́yá àsìkò tí mo wà ní láti lọ fí jẹun ọ̀sán, màá wá àkókò lára è tí màá fi sùn.